Ṣé o ti lọ sí òde rí? Bẹ́ẹ̀ni, èmi ti lọ sí òde lọ́pọ̀lọpọ̀. Bí i òde ìkómọ, òde ìgbéyàwó, òde oríṣiríṣi le mi máa ń lọ, tí mo sì máa ń gbádùn ayé ara mi tí mo ti rí oríṣiríṣi nǹkan pẹ̀lú tí mo ti rí ṣe ní ibi ètò tí mo sì ti gbádùn ayé mi.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Tí mo bá ní ìpàdé pẹ̀lú oníbàárà, èmi yo ti múra lẹ̀ láti òwúrọ̀. Nítorí kí n ba lè bá ago tí èmi àti oníbàárà dá, kí n má ba lè yẹ kí n má dàbí ẹni tí ò kí ń ṣòótọ́. Èmi ṣé máa ń dé ibi tí èmi àti oníbàárà ti ní ìpàdé kí a.

Sọ fún wa nípa ẹgbẹ́ ìdílé lórí fóònù. Ẹni tí ó kọ jù, ẹni tí ó wà ní ẹgbẹ́ ìdílé, òun ni àwọn oríṣìíríṣìí ènìyàn bíi àwọn bàbá, ìyá, àtàwọn ẹbí oríṣìíríṣìí. Ohun tó wọ́ ràn, òun bí ẹbí ṣe máa tó tí kò ní bàjẹ́ ẹni o.

Sọ fún wa nípa ibi gbígbẹ tí o ti kọjá, ibi tí ó wà, bí ó ṣe rí, ìgbà tí o lò, àwọn èrò díẹ̀ ni àti béèni, máa ka ìbéèrè àti àwọn ẹ̀rù yìí sókè. Itọsọna ni wọ́n. Ó dá oríṣiríṣi ọ̀nà lo wa tí eeyan lè gba ibi gbígbẹ kọjá.

Báwo ni ìyè owó ṣe yí padà láti ìgbà tí o ti ra òun fúnra rẹ? Ìgbà tí mo ti ra òun fúnra mi, ó ti jẹ́ kí oríṣìíríṣìí yí padà nítorí ẹni tí ó bá ti tó láti maa raa nkan fúnra, ó ti tó láti yí padà ní oríṣìíríṣìí ọ̀nà lórí ohun owó.

Bí o bá lè kọ iṣẹ́ ọwọ́ mìíràn, ewo ni. Bí bá lè máa kọ́ iṣẹ́ ọwọ́ mìíràn, a jẹ́ iṣẹ́ tí a ti máa ń tẹ kọ̀ǹpútà lè jẹ́ irú iṣẹ́ mìíràn tí ó máa wù mí láti kọ́. Kí n lè mọ bí wọ́n ti ń ṣe oríṣiríṣi nǹkan lórí rẹ̀, ohun tí máa kọ́kọ́ ṣe náà ni kí ẹ lọ fi wá owó.

Sọ fún wa ibi tí o ti ń gbọ́ ìròyìn ojú ọjọ́. Tí mba fẹ́ gbọ́ ìròyìn ní ojú ọjọ́, n óò lọ sí orí rédíò mi tàbí kí n lọ ka ẹwọ̀n ìwé ẹrọ̀ ìbánisọ̀rọ̀ wa tí àwa lè máa gbọ́ tàbí kí n gbọ́ lóri fóònù àbí lọ́dọ̀ ènìyàn.

Sọ fún wa nípa ìgbà tí ẹ̀mí rẹ balẹ̀. Àwọn èrò díẹ̀ láti béèrè nípa kín ní ìgbà tí ẹ̀mí mi ti balẹ̀, ọwọ́ Ọlọ́run wà. Ìgbà mélòó sì ni ó ní ìṣánníyan tí ẹni tí mo ń sọ fún náà ju ìrá mi náà lọ nínú mo ma? N sọ fún ẹnikẹ́ni.

Sọ ìtàn tí o máa sọ fún ọmọdé. Ìtàn tí èmí yóò sọ fún ọmọdé ò jẹ ìtàn tí wọ́n ti sọ fún wa lọrí, irú àwọn ìtàn Ìjàpá tí àwa ti gbọ́ tí a sì ti mọ dáadáa. Oríṣiríṣi ìtàn bẹ́ẹ̀ ló sì wà tí ènìyàn le sọ fún àwọn ọmọ kékeré tó sì máa fẹ́ràn rẹ̀.